Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa ń pín oúnjẹ mi. Mo máa ń pín oúnjẹ mi sí ọ̀nà bí i méjì àbí mẹ́ta nígbà mi. Èyí dálé lórí bí owó bá ṣe pọ̀ lówó mi sí lásìkò náà, ní yóò sì sọ bí màá ṣe jẹ oúnjẹ náà. Bó bá wùmí, mo lè pín, tó jẹ́ pé má jẹ díẹ̀ ní àsìkò tí ebi ń pamí náà tí mo fẹ́ jẹun. Kò fi lè jẹ́ wípé tí ó bá yá, màá tún padà jẹ ìyókù. Ìgbà mí sì ní ọ̀nà bíi mẹ́ta nìyẹn ó wà. Tó jẹ́ pé gbo tí gbogbo ọjọ́ náà tí ó fi lọ, mi nìí dáná oúnjẹ mí mọ̀ ju ẹ̀ẹ̀kan yẹn náà lọ. Ìdí nìyẹn tí mo fi má ń pín oúnjẹ.

Ìlú ńlá tí èmi ti de oun náà ni ìlú Ibadan. Ìlú yi jẹ ìlú kan to tóbi, to tóbi ju ni gbogbo orilẹ-ede Nigeria to jẹ wípé kosi ìlú kankan ti o tóbi to. Ọ̀pọ̀lọpọ̀ ọjà, iṣẹ́ ni ó wà nínú ìlú náà, tí ó sì jẹ́ wípé àwọn ènìyàn tí wọ́n ń gbé ní ìlú náà, àwọn náà pọ̀. De bí wípé tí èèyàn bá fẹ́ lọ láti àdúgbò kan sí àdúgbò mii, í i mọ dà bí ìgbà tí ó jẹ́ wípé èèyàn fẹ́ ṣe ìrìnàjò lọ sí-- láti ìlú kan sí ìlú mii. Torí pé ìlú yìí tó tóbi, ó ti tóbi jù. O tóbi de ibi wípé kosi ọgbọn teeyan fẹ da si eeyan o na owo rẹpẹtẹ láti fi rin lọ ni àdúgbò kan si àdúgbò miran.

Ìbẹ̀rù jẹ́ ǹkan tí ó ní agbára nínú ìgbésí ayé ẹ̀dá, tí jẹ́ pé tí ó bá ti pọ̀jù lára ọ̀pọ̀lọpọ̀ aburú ni má ń se fún ìsẹ̀mí èèyàn, ní má ń se fún ara, ní má ń ṣe fún ọpọlọ, ní sì má se fún ìjẹ́ pípé ara ènìyàn. Tí ìbẹ̀rù bá ti pọ̀jù lára, èèyàn ó máa ṣe àṣìṣe tó pọ̀, èèyàn ò sì ní ní ìgboyà nínú ara rẹ̀ mọ́. Dé bí pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí èèyàn máa ṣe, èèyàn ó máa ṣe pẹ̀lú ìbẹ̀rù, èèyàn ó máa ṣe láálái ní ìfọ̀kànbalẹ̀ pé ṣé kin níyi ṣó ṣì lọ, ṣó ṣì dá bí mo ṣe ń ṣe, ṣe òun, ó, bó ṣe ẹ kín ṣe ní, náà ní mò ń ṣe. Gbogbo ìgbà ni èèyàn ó máa ní ẹ̀mí wípé ǹkan tí èèyàn ṣe kò, kò lọ bó ṣe à kò lọ dáadáa. Tí bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó ṣe é ṣe kí èèyàn má lè ṣe ǹkan dáadáa mọ́, ó sì ṣe kí ó kó bá ìlọsíwájú èèyàn. Tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí irú ǹkan báyìí bá fẹ́ ṣẹlẹ̀, mo máa ń gbé ẹrù àgbàrá mi láti rí i wípé mo fi ara mi ní ọ̀kàn balẹ̀ láàkọ́kọ́. Tí ọ̀kan mi bá ti balẹ̀ lásìkò tí mo fẹ́ ṣe ǹkan yìí, mo máa ní ìgbàgbọ́ pé bẹ́ẹ̀ ni mò ń ṣe bó ṣe ẹ́ kín ṣe. Yàtọ̀ fún èyí, èèyàn ní láti kọ́kọ́ mọ àmọ̀dájú ǹkan tí èèyàn fẹ́ sẹ. Èléyìí yóò jẹ́ kọ́kọ́ mú ìbẹ̀rù pé ṣé kin níyi so tọ́ àbí kò tọ́. Níwòn ìgbà tí èèyàn bá ti ní àmọ̀dájú rẹ̀, ọkàn yóò balẹ̀ wípé gbogbo ohun ti èèyàn fẹ́ sọ, àbí tí èèyàn fẹ́ se, owá ní ìlànà bí bó se yẹ kí ó máa lọ, kò sì sí arúgunjẹ.